Báwo ni bátìrì fóònù rẹ ṣe máa ń dúró? Bátírì fóònù mi, ó máa ń dúró pẹ́, tí ó máa ń lò tó wákàtí mẹ́rìnlélógún tẹ́lẹ̀. Eléyìí dá lé lórí ohun tí mo bá fi n ṣe àti bí ó bá ṣe charge sí. Tí mo bá charge rẹ̀ tí ó bá fi dé hundred percent, ó máa ń low, tí mi ò sì lò, tí mi ò fi ṣe nǹkan kan, ó máa ń lò tó wákàtí mẹ́rìnléní ọgọ́ta-- méjìléní ọgọ́ta àti mẹ́wàá, seventy two hours. Tí ó bá jẹ́ pé kí nǹkan fi gba ìpè, kí nǹkan fi receive call àti kí n sì tún fi pe lásán ni. Ṣùgbọ́n tó bá jẹ́ pé mo tan data sílẹ̀, eléyìí ó lè gbà mi tó wákàtí mẹ́rìndíní àádọ́ta, forty eight hours. Yàtọ̀ sí eléyìí tí ó bá jẹ́ pé mò ń lò, tí mò fi ń wo fíìmù, tí mò fi ń ṣe gbogbo ẹ̀, tí mò sì tún tan data sílẹ̀, ó kere jù, yóò lo wákàtí mẹ́rìnléní ogún, twenty four hours. Ṣùgbọ́n tí ó bá-- ní ìgbà tí mo kọ́kọ́ fi ra fóònù mi ni eléyìí, ní ìsín yìí tí mo ti lo fóònù mi fún ọ̀pọ̀lọpọ̀ ọdún tí mo sì tún ti change bátìrì rẹ̀, ba-bátìrì mi kò kí ń lo ju wákàtí mẹ́wàá lọ. Tí mo bá lòó dáadáa kò lè lo ju wákàtí márùn-ún lọ nígbà tí mo bá-- tó bá ti full. Ṣùgbọ́n tí mi ò bá lòó dáadáa, ó lè lo wákàtí mẹ́wàá, nígbà mìíràn ẹ̀wẹ̀, ó lè lo wákàtí méjìlá yàtọ̀ sí eléyìí. Bátìrì mi kò dáa mọ́ torí mo ti lò ó, lò ó, lò ó, lò ó, lò ó tí ó sì ti pẹ́, ó ti lo ọ̀pọ̀lọpọ̀ ọdún. Ó ti ń lo bí ọdún márùn-ún báyìí tí mo ti ń lo fóònù yìí. Ṣùgbọ́n kò dúró dáadáa mọ́. Pápá jùlọ tí mo bá tan data sílẹ̀, ó máa ń kò kí ń pẹ́ rárá tí yóò fi já tán tí yóò sì kú. Ṣùgbọ́n nísìn iná orílẹ̀ èdè Nàìjíríà ti dà. Yàtọ̀ sí pé iná orílẹ̀-èdè Nigeria da tí mo máa ń charge lóòrèkóòrè, mo tun ni power bank tí mo máa fi ń s-gba-- tí mo máa fi ń tọ́jú iná tẹ́jẹ̀ pé tígbà tí ó bá sí iná tí fóònù mi sì fi kú, màá ní láti tẹ́ sí power bank tí òun náà sì tún charge fóònù mi. Ṣùgbọ́n iná tí mo bá charge pẹ̀lú ba-- iná tí mo charge, tí mo bá charge ni pẹ̀lú ba-power bank kò kí ń dúró pẹ́ bí èyí tí mo bá charge pẹ̀lú iná ìjọba, iná NEPA. Iná-- títí iná ìjọba, iná NEPA, òun máa ń dúró pẹ́ fún ọ̀pọ̀lọpọ̀ wákàtí tí yóò sì dúró dáadáa tí èmi na o sì gbadún rẹ̀. Ṣùgbọ́n títí ba-- èyí tí mo bá fi power bank charge, ẹ̀yin ò kí ń dúró pẹ́ rárá ó sì tún máa ń pẹ́ kó tó charge. Ṣùgbọ́n tó bá jẹ́ pé tí iná ìjọba ni, kò kí ń pẹ́ rárá tó ma fi ń charge.

Ṣé o fẹ́ràn rín àtẹ̀gùn? Bẹ́ẹ̀ni, mo fẹ́ràn kí n máa rín àtẹ̀gùn, pàápàá jùlọ tí ibi tí mo bá fẹ́ rìn lọ àbí ibi tí mo bá fẹ́ gùn tí ó bá jẹ́ ibi tí ó ga tí yóò sì nira fún mi láti lo ẹsẹ̀ mi nìkan àbí láti lo ohun tí mo ní lọ́wọ́ láti gùn. Máa nílò láti lo àtẹ̀gùn lọ sí àwọn ibi tí ó bá ti ṣe jù tí ara mi ò sì lè dé. Máa fẹ́, mo níìfẹ̀ láti gun àtẹ̀gùn ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, pàápàá jùlọ tí ibi tí mo bá fẹ́ lọ yìí tó bá jẹ́ ọ̀nà tí ó jin tí yóò sì nira fún mi láti dé pẹ̀lú ẹsẹ̀ mi. Ni ọ̀pọ̀ ìgbà mìíràn náà tí mi ò bá fẹ́ lo àtẹ̀gùn yìí, mo lè lo ẹsẹ̀ mi láti gun ibi tí mo bá fẹ́ gùn ní pàápàá jùlọ tí ó bá jẹ́ òwúrọ̀ kutú hài tí ara mi sì wà ní agbára tí mo sì ní agbára tó pọ̀ dáadáa láti gun ibikíbi. Ṣùgbọ́n ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà ti o bàjẹ́, ko se osan, ti o ba je osan àsìkò osan tàbí àsìkò alẹ́ ti ko si agbára púpọ̀ mo funmi láti lọ ibi tí mo fẹ́ lọ láìjẹ́ pé mo lo àtẹ̀gùn yìí, màá ní láti lo àtẹ̀gùn tí yóò sì ràn mí lọ́wọ́ láti tètè dé ibi tí mo fẹ́ lọ ní àìsí wàhálà kankan. Àtẹ̀gùn ó jẹ́ nǹkan tí ó máa ń mú ara, tí ó máa ń mú ìrọ̀rùn. De ba ènìyàn ti kosi ni si wàhálà kankan fún ènìyàn láti gun ibi ti o ba fe gun tàbí de ibi ti o ba fe de, papa jùlọ ni àwọn ibi ti won ti n lo ni aye isin. Bí fún bí àpẹẹrẹ òkè Olúmọ. Òkè Olúmọ wọ́n ti ń lo àtẹ̀gùn láti gun òkè Olúmọ torí òkè náà ga púpọ̀. Nígbà tí wọ́n sì ti ṣe àtẹ̀gùn sí, tí ìjọba ìpínlẹ̀ ìlú ògùn tí wọ́n ti, ìpínlẹ̀ Ògùn State tí wọ́n ti ṣọ́ di ti oní ìgbàlódé ni wọ́n ti ń pa ọ̀pọ̀lọpọ̀ owó láti fi lọ wo kínní, mẹ́rẹ̀mẹ́rẹ̀ tí ó wà ní inú ìlú ní orí òkuta náà. Àǹfààní ate ategun ti won fi si yìí o je kii oke mowo wọlé ki aye ìgbafẹ́ náà ko tun bo gberu si. Ategun o daa púpọ̀, ti mo si fẹ́ràn re láti maa gun papa jùlọ ti o ba je ibi ti ènìyàn kan ba wa. Àtẹ̀gùn n bí ó máa ń wù mí gan púpọ̀ láti máa gùn.

Báwo ni o ṣe ń tọ́jú ìrántí ìrìnàjò? Ọ̀nà pọ̀ tí mo máa ń gbà láti tọ́jú ìrántí ohun ìrìnàjò. Pàápàá jùlọ nípa àwọn nkan mère mère tí mo ba ri mo maa n mo maa n se mo maa n ya àwòrán wọn sile mo maa n tọ́jú wọn sínú nkán. Bẹ́ẹ̀ ni mò ń máa sọ nǹkan tí mo bá rí fún ènìyàn. Bẹ́ẹ̀ náà sì tún ni mò si tún máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ nǹkan láti rí pé mo ni ò gbagbe àwọn àti, tí ó fi hàn mi. So ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà, ohun tí mo máa ṣe ni pé gbogbo àwọn nǹkan tí mo bá ti rí ní ìrìnàjò kan, màá kọ́ wọn sílẹ̀. Tí mo bá ti kọ ọ́ sílẹ̀, tí mo sì fi àwòrán rẹ̀ náà ya, tí mo sì ya àwòrán rẹ̀ sí orí fóònù mi, ó máa je nǹkan tí màá máa wò ní gbogbo ìgbà. Bẹ́ẹ̀ náà sì ni màá máa sọ fún àwọn ènìyàn pé nǹkan báyìí ni ohun tí mo rí tí mò sì mọ́ nípa nǹkan tí mo rí ní orí ìrìnàjò mi. Màá sọ ìtàn rẹ̀ yàtọ̀ sí pé mò tún sọ eléyìí fún àwọn ènìyàn. Ní kété tí mo bá ti rí tí mo sì ya àwòrán rẹ̀ sílẹ̀ àbí tí mo kọ nípa rẹ̀ sílẹ̀, màá béèrè, "N ó kúnu nípa kíní yìí?" Ìbéèrè tí mo bá ti ṣe nípa rẹ̀ tí wọ́n sì sọ oríṣìíríṣìí ohun tí ó ń ṣẹlẹ̀ fún mi. Wọn á sọ, tí wọ́n bá ti sọ eléyìí ni yóò mú mi ṣe ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ ìwádìí síwájú síi tí yóò sì máa mú mi rántí ní gbogbo ìgbà pé nǹkan tí wọ́n sọ ní ìbí yìí nìyí, nǹkan tí wọ́n sọ ní ìbí yìí nìyí. Tẹ́ẹ̀ yàtọ̀ sí pé mò tún ya àwòrán rẹ̀ sílẹ̀ tí mò sì tún kọ ọ́ sílẹ̀, màá tọ́jú rẹ̀ sí àwọn online cloud níbi tí yóò wà títí láéláé. Nítorí ọ̀pọ̀lọpọ̀ ìgbà ní ààyè, ó máa kò kín sí ní orí fóònù mi tí mo lè tọ́jú rẹ̀ sí tàbí níbi tí mo lè tún tọ́jú rẹ̀ sí níbi tí mò máa ń pa fáìlì máa. Maa ni láti ko gbogbo re losi ibi ti cloud ti mo maa n lo iyen googu drive ni mo maa sábà lo. Tí mo bá ti fi sí Google Drive tí mò sì ṣíwẹ̀ síbẹ̀, ìgbà mìí wa màá ní láti dìlìt ẹ̀ lórí fóònù mi. So that ààyè ní, torí ìdí èyí ni ó fún mi ní ọ̀pọ̀lọpọ̀ ààyè fún nǹkan mìíràn ní orí fóònù mi tí màá ṣi tún lè mu nǹkan mìí se síbẹ̀. Páapaa jù lọ, gbogbo ìgbà tí mo bá ti lọ sí ààyè ìgbafẹ́ àbí zoo ní ibi kó ẹranko sí tí ní orílẹ̀-èdè wa àbí ní orílẹ̀-èdè mìíràn tí mo bá ti lọ, màá ní láti fi kíní yìí pamọ́ síbẹ̀ tí màá sì kó síbẹ̀ títí tí kò ní sí ǹkan kan tí yóò se tí yóò sì jẹ́ àǹfààní púpọ̀ fún mi ní gbogbo ìgbà tí mo bá ti fẹ́ rántí nípa ìrìnàjò mi náà.

Báwo ni o ṣe ń ṣe ìpinnu tí ó nira? Ìpinnu tí ó nira ó wá pẹ̀lú ọ̀pọ̀lọpọ̀ ìfarajì àti ìfọkàntán àti ìfẹ́ ìdúróṣinṣin. Ìpinnu tó nira kò ṣe nǹkan tí, nǹkan tí ó wá pẹ̀lú, pẹ̀lú ìrọ̀rùn rárá. Ṣùgbọ́n àwọn ìpinnu kan wà tí ó nira gan, tí èèyàn ò sì ní nǹkan mìíràn láti ṣe àbí tí èmi ò ní nǹkan mìíràn láti ṣe. Ju kí ń sa ṣe ìpinnu bẹ́ẹ̀ náà lọ kí n sì dúró ṣinṣin lórí rẹ̀. Ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà, mo máa ń ṣe ìpinnu tí ó nira ṣùgbọ́n tí kò ì tí ì nǹkan tí ó bá, nǹkan tí, nǹkan tí ó bá mi lára mú rara. Ṣùgbọ́n màá ní láti ṣe torí pé mo ní láti gbé nǹkan, mo ní láti gbé nǹkan rere ṣe nílé ayé. Ọ̀pọ̀lọpọ̀ ìdàgbàsókè tí èèyàn máa ń ní láyé yìí ó máa ń wá láti ibi ìpinnu tí ó nira. Ṣùgbọ́n èèyàn ní láti gbé ìpinnu náà. Ohun tí ẹ̀, ohun tí ẹ̀dá máa ń fẹ́ láyé jù ó ní ìrọ̀rùn àti nǹkan tí ibi, ibi tó tutù àti ibi tí ó dùn láti wà. Ṣùgbọ́n tí ènìyàn bá wo eléyìí, èèyàn ò ní dàgbàsókè tí èèyàn sì wà ní ojú kan títí láéláé rẹ̀. Ṣùgbọ́n nígbà ti ènìyàn ba ti ri, wípé eyan ni láti gbe igbese kan, igbese láti lo si waju si ìgbésẹ̀ yìí ó máa ń sábà jẹ́ ìgbésẹ̀ tí ó nira gidi gan. Fún bí àpẹẹrẹ, mo fẹ́ ṣe masters mi ní mò ń ṣiṣẹ́, mo sì tún fẹ́ ṣe masters. Ó jẹ́ ìpinnu kan tí ó nira gidi gan fún mi torí a ti máa lọ sí ibi iṣẹ́ tí màá sì tún máa lọ sí school. Ó jẹ́ nǹkan tí yóò le gidi gan fún mi ṣùgbọ́n mo ní láti se eléyìí. Ìdí tí mo fi fẹ́ ṣe masters ni pé mo ní láti tẹ̀síwájú si nínú ẹ̀kọ́ mi torí èyí yóò fún mi ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní ní ọjọ́ iwájú. Yàtọ̀ sí eléyìí, mo tó ní láti lọ sí ilé kéwú tí eléyìí yóò sì tún mú àǹfààní fún mi láti mọ̀ dáadáa nípa imọ̀, láti ní ìmọ̀ nípa ẹ̀kọ́, nípa ilé, nípa ẹ̀sín mi. Eléyìí ó jẹ́ ìnira tí, ó jẹ́, ó jẹ́ ìpinnu tí ó nira gidi gan ṣùgbọ́n mo ní láti ṣe tí yóò sì ṣe ọ̀pọ̀lọpọ̀ àǹfààní fún mi. Kò ì ṣe nísin ṣùgbọ́n ní ọjọ́ iwájú. Kò ì ṣe nǹkan tí ó bá ìrọ̀rùn dé rárá ṣùgbọ́n mo ní láti ṣe eléyìí fún, fún ìdàgbàsókè ẹ̀mí ara mi. Ni ìgbà tí mo ṣe, opolọ́pọ́ ìgbà ni ó máa ń jẹ́ màmá mi ni wọ́n ó béèrè lọ́wọ́ mi tí wọ́n sì sọ àǹfààní tí yóò jẹ́ fún mi. Ó máa tó ọjọ́ mé-, ó tó bí ọdún kan fún mi láti ṣe ìpinnu náà, láti dúró lórí ìpinnu náà tí ó sì jẹ́ ohun tí mo gbọ́kàn lé. Ó pọ̀ gan. Ọlọ́run nìkan náà sì ni mo sì máa ń gbọ́kàn lé. Ọlọ́run nìkan ni mo máa ń gbọ́kàn lé. Mi o kì ń gbọ́kàn lé ǹkan kan mìíràn yàtọ̀ sí Ọlọ́run.

Ṣé o ní ọgbà? Bẹ́ẹ̀ni, mo ní ọgbà nínú ilé mi. Inú ọgbà yìí ó jẹ́ èyí tó kéré jọjọ tí mo máa ń gbin àwọn nǹkan péréte sí bíi ẹ̀fọ́ úgú, ẹ̀fọ́ ewúro àti tòmátì. Óhun ní, ó wà nínú ọgbà náà tí mo sì gbìn síbẹ̀ fún àkókò yìí. Ó pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́, ṣùgbọ́n ọgbà náà kéré, nǹkan tó ń jáde nínú rẹ̀ náà ó sì kéré jọjọ. Ṣùgbọ́n àrí bá wí, ó ju àrí bá wí lọ. Mo máa ń bomi sí inú ọgbà yìí ní oọjọ́júmọ́, màá bomi sí láàárọ̀, bẹ́ẹ̀ sì ni màá bomi sí ní alẹ́. Botí ẹ jẹ́ pé ó kéré nǹkan tó wà nínú rẹ̀, ṣùgbọ́n ó ṣẹ ọ̀pọ̀lọpọ̀ àǹfààní tí wọ́n sì máa ń rí nǹkan tó pọ̀ já níbẹ̀ láti fi ṣe ọ̀ra rìn dẹ̀, láti fi ṣe ara mi ní oore. Àwọn nǹkan tó tutù, tí ó tutù, tí ó já lójú ẹ̀dọ̀, ó máa ń ṣàrà lóore ju àwọn nǹkan tí ènìyàn lọ rà ní ọjà lọ tí èeyàn o mọ̀ iru ibí tí wọ́n ti pọ́, tí èeyàn o mọ̀ iru ibí tí wọ́n ti gbé, tí èeyàn ò sì maa wá àìsàn tí ó ti kọlù. Ṣùgbọ́n eléyii inú ọgbà mi ló wà, mò ń jà ngbà tí ó wù mí, mọ́ sì ń lò nígbà tí ó wù mí, mò ń lò ní ọ̀nà tí mo fẹ́, mọ́ sì ń lò ní ọ̀nà tí ó dára, tí ó wù mí tí mò sì fẹ́ lò.

Kí ni oun tí ó mú kí ara rẹ yá jù láìpẹ́ yìí? Ohun tí ọ mí kí ará mí yá jù, kí inú mí sí dùn jù láì pe yìí. Ohùn ní ọmọ birin kàn tí mọ bá sọ̀rọ̀ ìfẹ́ tí ó sì gbà sí mi lẹ́nu, tí ohùn náà sọ pé òun náà nífẹ̀ẹ́ mi, tí a sì ń jọ ń ṣe, tí a dijo pápapápọ̀ láti jẹ olólùfẹ́. Eleyi jẹ nkán tí ọ ti má n bá mí nínú jẹ, ní ọ̀pọ̀lọpọ̀ àsìkò sí ẹyin atí ní ọ̀pọ̀lọpọ̀ ọdún sí ẹyìn tí mọ ma ronú ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà pé igbawo ní èmí náà yọ wá ṣe ìgbéyàwó báyìí? Dàda ni màá fẹ́, ṣùgbọ́n ní kété tí mo bá ọmọbìnrin yìí sọ̀rọ̀, kí ó gbà sí mi lẹ́nu, tí ó sì ṣetán láti fẹ́ mi, inú mi dùn tó bẹ́ẹ̀ gẹ́, tó jẹ́ pé gbogbo ìgbà ni mo fẹ́ràn láti máa pè é, tí ohùn náà sì fẹ́ràn láti máa pè mí. Òun náà ni ó sì jẹ́ ẹnìkan tí mo fọkàntán jù nínú gbogbo àwọn obìnrin tí mo ti fẹ́ sẹ́yìn. Ó máa ń pè mí ní gbogbo ìgbà tí èmi náà sì máa ń pè é. Mo fọkàntán látàrí wípé mi ò rí ǹkan kan tí ó jẹ́ àjòjì nínú ìṣesí rẹ̀ tí, tí yóò mú mi fi má fi ọ́kàn tán. Ó jẹ́ ẹnìkan tí ó mọ gánna kánga kúrò níbi àwọn ọ̀pọ̀lọpọ̀ ìwà ìbàjẹ́ bó ti é jẹ́ pé kò l'esin tó bí mo ṣe fẹ́, ṣùgbọ́n ó jẹ́ ẹnìkan tí ó ní ìwà ìrẹ̀lẹ̀ tí ó sì ní ìwà ìfọkàntán. Ìdí nì yìí tí mo fi fẹ́ fi gbogbo ara mi jin pé láti rí i pé mo fẹ́ ẹ sílẹ̀. Ṣùgbọ́n oun tó ń dẹ́rù bà mí ní wípé nípa ọmọ ti, ẹni tí ó ti fẹ́ tẹ́lẹ̀, eléyìí yóò ṣe, mò ń pa, mò ń, mò ń bẹ̀rù kí eléyìí má ṣe ìbẹ̀rù, kó má ṣe ìdínà àbí kó má ṣe ìkùnà fún mi lórí ìfẹ́ wa. Nítorí náà ó jẹ́ ẹnìkan tí mo fẹ́ràn si dáadáa tí ó sì máa múnú mi dùn ní gbogbo ìgbà tí mo bá ti rántí rẹ̀.

Sọ fún wa nípa alùpùpù tó ń gbé, tí ń gbé ènìyàn. Alùpùpù tí ó ń gbé ènìyàn ní ọ̀ní ẹsẹ̀ méjì tí a máa ń gùn lọ káàkiri bóyá lọ sí ìletó kan àbí sí ilétó míràn. Ni ìgbà tí mo gbé alùpùpù gbẹ̀yìn ni ìgbà tí mo sì pẹ́ láti lọ sí ibi iṣeẹ́ mi. Mo ti pẹ́ tó bẹ́ẹ̀ gẹ́ tó jẹ́ pé tí mo bá ní kí n dúró de mọ́tò àbí ọkọ̀ yóò pẹ́ mi ju bí mo ṣe rò lọ àti wípé ọ̀nà yìí tí mo wà ó jìnnà. Mo wà ní ọ̀dọ̀ kọ́, ní ọ̀dọ̀ ẹgbon mi kan. Ibẹ̀ ni mo ti lọ bá wọn sọdún tí mo sì wo pé láti bẹ̀ lọ sí ibi iṣẹ́e mi. Ọ̀nà náà lo po, ti o si je ọ̀pọ̀lọpọ̀ ìgbà- ọ̀pọ̀lọpọ̀ àsìkò fúnmi tí mo bá ní kí n ṣẹ̀ṣẹ̀ máa lọ sí kin mo wa mọ́tò káàkiri, mo tun ti pẹ́ láti ibi iṣẹ́. So mo gbé mọ́tò náà láti àdúgbò àwọn ẹgbọ́n mi yìí lọ sí ibi iṣẹ́. Mo gbé ọkọ̀ ẹ̀rọ alùpùpù náà láti ẹ̀, ọ̀dọ̀ ilé ẹgbọ́n mi lọ sí ibi iṣẹ́. Èyí ò ní àpò méjì àbọ̀, five hundred naira. Ni ìgbà tí mo gùn ó ti lé ní oṣù mẹ́ta sí ìsin yìí, ó ti lé, ó ti tó bí oṣù mẹ́ta sí ìsin yìí tí mo ti gbé. Ohun tí ó ń, ohun tí ń wò, mò ń wo gbogbo ẹgbẹ́ ọ̀tún àti ẹ̀gbẹ́ òsì mi tí mò ń sí ń fi ọkàn bá ibi tí mò ń lọ lọ. Bẹ́ẹ̀ ni arákùnrin tó gbé mi náà ṣe ìgbíyànjú púpọ̀. Kò sáré, kò sì nnrìn kẹ́lẹ̀kẹ́lẹ̀ jù. Bẹ́ẹ̀ ni mo sì gbádùn ẹ̀rọ alùpùpù náà tí mo gùn.

Iṣẹ́ tí n ṣe ló júmọ́ nígbà mélòó, nígbà ìgbà mélòó. Mo ń ṣe iṣẹ́ kan tí ó ṣe kókó ní ojúmọ́. Iṣẹ́ náà sì ni bí i kí n máa ka ìwé. Mo ma n ka tira ni ojoojúmọ́, ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo mọ si mọ n ṣe eléyìí tírà tó wà ní ìgbà ní ilé kéwú mi ni. Mo máa ń ka bí èèmejì láàárọ̀ tí mo sì máa ń ka ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà bí èèmejì sẹ́mẹ̀ta ní ọ̀sán àti ní alẹ́ kí n tó sùn níbi ẹ̀kan dín kí n tó sùn. Mo máa ń ka nítorí pé mo ní láti ọ̀pọ̀lọpọ̀ àwọn tírà yi wà fún mi láti ha wọn sí orí kó tó di pé mo ní láti tún tẹ̀ sí ilé kéwú mi ní èyí ní ọjọ́ tí ó kàn. Ọ̀pọ̀lọpọ̀ ìgbà ni mo sì máa ń ṣe eléyìí. O, èyí tí ó gbaye ti mo máa ń tẹ̀, ó náà ni kirọ́ha. Mo sì máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ murọ̀já dá, dàbí nípa àlùkọ́rán. Ewó ni ó jù bí o ṣe ń rò lọ àti wípé ọ̀pọ̀lọpọ̀ ìgbà tí mo bá sì ń ṣe eléyìí ló máa ń jẹ́ ìdùnnú ńlá fún mi tí ọkàn mi sì máa ń balẹ̀ torí tí mo bá ṣe ká á tó náà ni màá sì ṣe máa tó tí yóò sì ṣe rọrùn fún mi láti ka á padà fún àwọn olùkọ́ mi nígbà tí mo bá fẹ́, tí a bá fẹ́ ṣe ìdánwò. Eléyìí jẹ́ kóríyá ńlá fún mi ní ìgbà tí mo bá ti mọ̀. Bí i wípé mo ti mọ nǹkan tí wón ní kí n ṣe tí mo sì ti mọ èyí tó yẹ kí n ṣe. Yàtọ̀ sí pé mò ń, mò ń ka tírà lójoojúmọ́. Iṣẹ́ kan tí mo tú máa ń ṣe ní gbogbo ìgbà, ó ní kí n máa dáná. Mo jẹ ọkùnrin ọdọ tí o ti ní ìyàwó kánkan nílé. Mo sì máa ń dáná ní ó kéré jù ẹ̀ẹ́kan lóòjọ́. Oúnjẹ tí mo bá ti sè láàárọ̀, óun náà ni màá jẹ láàárọ̀, oun náà sì ni màá jẹ lálẹ́. Èèmejì péré mo máa ń jẹ́un lóòjọ́. Gbogbo owó, irú owó tí bàbá mi wọ̀ sí, wòúnjẹ yìí ni àmo máa rí pé mò ń jẹun tí yóò sì máa tẹ́ mi lọ́run.

Ṣé o máa ń wọ fìlà? Bẹ́ẹ̀ni, mo máa ń wọ fìlà nítorí wípé fìlà jẹ́ èyí tí ó máa ń mú mi rẹwà tí ó sì máa ń bùkún mi, pàápàá jùlọ ní ìgbà tí mo bá ń lọ sí àwọn òde. Ṣùgbọ́n tí mi ò bá lọ sí òde náà, mo máa ń wọ fìlà sí orí. Kódà bí mo ṣe ń sọ̀rọ̀ yìí, fìlà wà ní orí mi, bo tiẹ́ tun jẹ́ pé inú ilé ni mo wà. Ṣùgbọ́n gbogbo ìgbà ni mo máa ń fẹ́ràn láti máa wọ fìlà. Mo ní fìlà gọ̀bì oríṣiríṣi bí i márùn-ún sí mẹ́fà. Bẹ́ẹ̀ náà sì ni mo ní fìlà, fìlà kẹ̀tẹ́ oríṣi kan. Eléyii ni mo máa ń dé ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà. Boya ti mo ba wo shirt, àbí ti mo ba wo, ti mo ba wo aṣọ mìíràn ti ko ni se pẹ̀lú native. Àbí ti mo ba wo native ti mi o ni iru fìlà re ni bayi. Ṣùgbọ́n gbogbo fìlà àti gbogbo native tí mo ní báyìí ni mo ti ní native wọn, tí ó sì jẹ́ pé èyí tí mo so, tí mo rán pẹ́gbẹ̀yìn, ọ̀un náà ni aṣọ native kan tí mo ní. Ó jẹ́ pé ọ̀un nìkan náà ni mo máa ń wọ fìlà kẹ̀tẹ́ yìí sí yàtọ̀ sí ìṣe gọ̀bì. Ṣùgbọ́n báyìí mo ti ní aláworan rẹ̀ tí ó jẹ́ gọ̀bì tó jẹ́ pé gbogbo ìgbà tí mo bá wọ, ọ̀un náà ni màá sì máa wọ̀. Mo fẹ́ràn kí n máa wọ fìlà púpọ̀. Ó jẹ́ ohun tí ó máa ń bùkún mi tí ó sì máa ń mú mi rẹwà púpọ̀ tí ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn sì máa ń fẹ́ kí wọ́n dàbí ì mi torí bí ó ṣe máa ń wuyì tó nígbà tí mo bá wọ, tí ó sì máa ń ṣe àbùkún ńlá tó máa ṣe fún mi. Mo fẹ́ràn kí àwọn ènìyàn náà máa wọ fìlà, pàápàá jùlọ àwọn tí wọ́n bá ti dàgbà, tí wọ́n bá ti ní ìyàwó ń lé. Tẹ́lẹ̀ mo rò pé mi ò ní máa wọ fìlà ni torí mo máa ń rò pé àwọn tó bá ti ní ìyàwó, àwọn nikán lo tọ́ sí kí wọ́n máa wọ fìlà. Ṣùgbọ́n ni aye ni ọ̀sìn, mo ti ri pe rara o, oro o ri be. Àtẹ́nì tí ó ti ní ìyàwó ń lé, àtẹ́nì tí ò tí ì ní ìyàwó ń lé, gbogbo wọn ni ó yẹ kí wọ́n máa wọ fìlà bí ó ṣe jẹ́ niyen.

Ṣé ọ̀nà ìse oúnjẹ kan wà tí à ń fi lé ọmọ lọ́wọ́ nínú ìdílé yín? Rárá, kò sí ọ̀nà tí a ń gbà se oúnjẹ kankan tí à ń fi lé ọmọ wa lọ́wọ́ nínú ìdílé mi. Gbogbo oúnjẹ jíjẹ ni nínú ìdílé mi. A wa kò ní ìwò kankan nínú ìdílé wa pé a eléèni à kí ń jẹ àbí wípé tí nǹkan bá ṣẹlẹ̀, nǹkan bẹ́ẹ̀ la máa ń jẹ. Rárá, àwa ò kí ń ní gbogbo eléyìí. Ìdílé ẹlẹ́sìn ìsìlámù ni ìdílé mi tí ó sì jẹ́ pé gbogbo nǹkan tí a máa ń ṣe, ó máa ń dá lé lórí bí ìlànà ìsìlámù bá ṣe gbé wa nìyẹn. Nítorí ìdí èyí, gbogbo oúnjẹ ni a máa ń jẹ. Bẹ́ẹ̀ náà sì ni gbogbo nǹkan tí a bá ń jẹ kò nílò kí a fi lé ọmọ lọ́wọ́ àbí kí ọmọ ka kọ́ ọmọ bí ó ti máa ń ṣe oúnjẹ kan nípa tún. Níwọ̀n bá ìgbà tí ó bá di dàgbà tí ó sì mọ oúnjẹ náà jẹ kí ó sè bí ó bá ti rí. Kò bá mọ, kò bá mọ, ó ṣe kó jinná. Torí yẹ pé òun náà ni ó jẹ, ó bá ti lè jẹ nǹkan rẹ̀ níbi tí ó sì tá. Bẹ́ẹ̀ sì ni màmá mi ń ṣe mọ́sà mọ́sà tí màmá mi ń ṣe yìí, wọn ò fi lé ọmọ kankan lọ́wọ́. Ẹni tó bá wù nínú wa òun ní yóò se mọ́sà náà. Ẹni tí ó bá sì wù nínú wa, o ò báà má ṣeé. N ò máa pẹ́ kí a sọ pé báyìí ni kí a máa fi ṣe ọmọ lọ́wọ́, kò rí bẹ́ẹ̀ rárá. Mo kàn mọ bí wọ́n ṣe ń ro. Bẹ́ẹ̀ sì ni màmá mi wọ́n máa ń ro fùfú. Bẹ́ẹ̀ni màmá mi, màmá mi máa ń ro fùfú. Nígbà tí wọ́n máa fi ń ro fùfú, wọ́n máa ń kọ́ wa bí wọ́n ṣe máa ń ro fùfú tí ó sì ti jẹ́ pé mọ́sà náà wọ́n máa ń kọ́ wa nígbà tí wọ́n bá ń ṣe masa. Fún àpẹẹrẹ tí a bá fẹ́ ṣe fùfú, a ó ra ẹ̀gẹ́ ní ọjà ní èyí tí wọn ò tíì bó. A ó sì gbó, a ó pe bò tí a ó bẹ, a ó bo epo rẹ̀ máa ń jẹ́ bẹ́. Tí a bá bẹ ẹ̀gẹ́ yìí tán, a ó sì sa sí ibi kélekéle tí kò ní kéré jù tí ó sì ní wúwo jù. A sa sí ọ̀nà púpọ̀, a sì bu omi tó pọ̀ sí inú bààfù. A fọ àwọn ẹ̀gẹ́ yìí nù, a sì dà á sínú bààfù. Eléyìí ni à ń pè ní rẹ ẹ́. Àá dèé mọ́lẹ̀ fún bí ọjọ́ mẹ́ta. Omi yìí gbúdọ̀ mu gbogbo ẹ̀gẹ́ náà tán, tí aá dẹ̀ fi sílẹ̀ fún bí ọjọ́ mẹ́ta. Lẹ́yìn ìgbà tí a bá bò ó sí tán ní ọjọ́ mẹ́ta, yóò ti rọ̀. A wa mú asẹ́, a wá ṣẹ àwọn eléè yìí láti fi yọ àwọn ìdọ̀tí, àwọn ipá àbí àwọn ẹ̀kan tó wà nínú ẹ̀gẹ́ náà láti fi yọ wọ́n kúrò àti jẹ́ pé kó jẹ́ pé fùfú èyí tí ó ṣe jẹ nǹkan ni ó máa kù nílẹ̀. Ní ìgbà tí a bá ṣe'léyìí tán, tí a bá ṣe tán, tó bá ti pọ̀ dáadáa, aá wá fi sílẹ̀ kí èyí tí ó jẹ́ omi gidi, èyí tó ń jẹ́ fùfú gangan kí ó fi sílẹ̀ kí omi tí ó wà lórí rẹ̀ kí ó sì fi léfòó ní èyí tí a máa padà dà nù. Lẹ́yìn ìgbà tí ó bá ti lo ọ̀pọ̀lọpọ̀ wákàtí, a ó yọ́ omi náà dànù. Tí a bá ti yọ́ omi náà dànù, a ó wá bu àwọn èyí tó ti wà nílẹ̀ tó ti silẹ̀ tí ń jẹ́ fùfú gangan, a ó wá dà á sínú àpò, a ó so àpò náà, a ó sì gbé lé orí pákó. A ó gbé pákó mìíràn le, a ó sì to òkúta dé. Eléyìí ni láti fún àwọn omi tí ó kù ní inú fùfú náà láti fún-un dànù. Tí wọ́n bá ti fún tí ó bá ti fún dànù tí ó sì ti ro dáadáa tí ó ti ku fùfú lásán tí a bá fẹ́ a rò, áá wá bùú níbẹ̀. A ó fọ sí inú omi tuntun mìíràn. Tí a bá ti fọ sí inú omi mìíràn, a ó fi òróró, a ó fi ra kòkò, kòkò tí a bá fẹ́ lò, a ó sì gbé sí orí iná. Bẹ́ẹ̀ náà ni á dá kí èyí tí a ti fọ yìí, a ó dà á sínú rẹ̀. Táa bá ti dàá sínú rẹ̀ tán, a óò wá máa ròó títí tí yóò fi darapọ̀, tí óò sì fi di fùfú gidi. Bí a ṣe ń ṣe fùfú kò ju báyìí lọ ọ̀ tí ó bá wá jẹ́ wípé mọ́sà ni, mọ́sà ń ti tiẹ̀, ó ní bí a tún ṣe máa ń ṣe oun títẹ, a ó rẹ àgbàdo sí omi tí ó fi rọ̀ lẹ́yìn eléèyí, a ó fi ibi ata àbí àwọn nǹkan mìíràn sí i. Tí a bá ti fi sí i tán, a ó lọ lọ̀ọ́ ní ẹ̀rọ. Tí a bá ti lọ̀ọ́ ní ẹ̀rọ tán, a ó gbé e kalẹ̀. A ó ní fi omi sí i kó má bá fi le san. A ó gbé e kalẹ̀, a ó wá fi kíni bara tí a ti pò nínú omi bí ògì, a ó gbèsì, a ó dà á sí, a ó fi ọ̀gẹ̀dẹ̀, a ó fi si, a ó fi ṣúgà síi, a sì fi ọ̀pọ̀lọpọ̀ àwọn èròjà yòókù náà síi. Tí a bá ti ṣe'léyìí tán, a bẹ̀rẹ̀ sí ní dín-in ní orí iná títí kó gbudọ̀ gbẹ jù. Bẹ́ẹ̀ sì ni kó gbudọ̀ má gbẹ dé inú bí a ṣe ń ṣe masa àti fùfú tí wọ́n fi lé wa lọ́wọ́ ni mọ́sàlà yìí yìí.

Ìgbà wo ni ọkàn rẹ kò balẹ̀ rárá? Ìgbà tí ọkàn mi ò balẹ̀ rárá, òun ní ìgbà tí mo fẹ́ wo WAEC result ni. Ní ìgbà náà àbí gbogbo ìgbà tí mo bá fẹ́ wo result àwọn exam mi nígbà tí mo fi wà ní school, pàápa jùlọ èyí tí mo lè rántí dáadáa. Oun ni titi WAEC mi, ọkàn mi ò kí ń balẹ̀ ní gbogbo ìgbà tí mo bá fẹ́ wo WAEC result mi. Torí mo ti ṣe WAEC ní ọ̀pọ̀lọpọ̀ àìmọye ìgbà tí ìgbà tí mo bá sì fẹ́ wo wọ́n, tí ó máa ń já mi láyà gidigan. Ṣùgbọ́n oloun padà bami se mo lo NECO oun ni mo padà mu ti mo si se yege daada ni bi NECO. Ṣùgbọ́n nígbà tí mo bá wo WAEC náà, ọkàn mi máa ń jẹ́ èyí tí ìbànújẹ́ máa ń bá mi gidigan, tí mi o è ní mọ ǹkan tí màá ṣe, tí màá sì fi ṣe, tí màá fi wo, tí mi o ní mọ result tí màá ní níbi WAEC náà. Ṣùgbọ́n ni ọ̀pọ̀lọpọ̀ ìgbà mo maa n padà fail ni ti irewesi burúkú ti o si bami ti inú mi o bàjẹ́ ti inú mi osi ni dùn rara rara. Ṣùgbọ́n màá gbà kámu, mi ò ní faraya, mi ò sì ní tẹ, mi ò sì ní bu ẹni kankan. Màá mọ̀ pé mistake mi ni, bẹ́ẹ̀ sì ni màá mọ̀ gbara dí fún ìdánwò mi rán.